Bẹ́ẹ̀ni mo máa ń sùn lọ́sàn torí mo jẹ́ni tó ṣe pé kò kín sùn ní ooru torí tó bá ti dòru, mo máa lajú torí pé iṣẹ́ tí mò ń ṣe kò fún mi ní ààyè láti máa sùn ní òru. Tí mo bá wọṣẹ́ láti ago méje alẹ́ ó di ago méje àárọ̀ kí n tó parí iṣẹ́. So mo o ní sùn ní gbogbo òru yẹn, o di àárọ̀ ọjọ́ kejì. So àmo ágo tí mo máa ń sùn ní ọjọ́ kejì ó di ọwọ́ around ago méjìlá dé ìsàlẹ̀ ó sá máa jẹ owọ ọ̀sán. So gbogbo igbayẹn dẹ̀ ni mo máa ń gbádùn òrun tí mo máa ń sùn. Tí iná bá wà tá tẹ́gùn bá ń fẹ́ mo máa rí òrun yẹn sùn. So mo jẹ́ ẹni tó máa ń sùn ní ọ̀sán dáadáa. Mo jẹ́ ẹni tó máa ń sùn lọ́sàn-án. Orun ọ̀sán dùn torí kò sí anybody nílé, anybody máa ti lọ ibi iṣẹ́. Gbogbo ẹ máa tutù, kò ní sí ẹni tó ń pariwo sí ẹ letí everybody, gbogbo àwọn tó wà nílé ti máa lọ sí ibi iṣẹ́. Orun ọ̀sán tún máa ń fún yàn ní ẹ́, agbára kan pé tó bá ti di ìrọ̀lẹ́ wàá ní o fẹ́ máa lọ sí ibi iṣẹ́, ọ tún máa, agbára máa tún gún ẹ dáadáa. So orun ọ̀sán dá lára, èmi máa ń sùn orun ọ̀sán lóòrèkóòrè nígbàkigbà tí mo bá rí ààyè àti sùn orun ọ̀sán mo máa ń sùn.

Mo máa ń wọ ago ọwọ́ dáadáa. Tó ago ọwọ́ máa ń mú iyì bá ènìyàn torí o lè wà ní gbogbo meeting kò ní sí ibi tó ti rí ago, so wà á wo ago ọwọ́ rẹ wá fi wo. Wákàtí tó lù wá fi wo ibi tó wá ko mọ́ le bá lo àkókò rẹ dànù. So èmi máa ń lo ago tó mọ́ tó máa ń mú ẹwà kún èèyàn tí èèyàn bá múra tán tí èèyàn bá ní ẹ́ ń jáde lọ. Ago ọwọ́ dá lara gan o máa ń bu ẹwà kún èèyàn, ó jè máa fún èèyàn níyìí. Though oríṣiríṣi ago ọwọ́ ló wà, so èyí tó bá wù ní wà á lọ rà nínú gbogbo àwọn ago wọ́n yìí. Ago ọwọ́ dáa dáadáa, tí mo bá ń lọ ibi iṣẹ́, mo máa ń lo ago ọwọ́. Mo bá ń jáde náà, mo máa ń lo ago sí ọwọ́ mi torí k'ọwọ́ mi náà lè fine dáadáa. And then, torí aṣọ tí mo bá wọ̀ náà ò gbọ́dọ̀ bá ago mi mú kí gbogbo ẹ̀ lè dùn tó lè yún. Oríṣiríṣi ẹ̀ dẹ̀ ni mo ní, oríṣiríṣi ago ni mo ní kò lè máa mú kí imura mì lè ba à dà ká àwọn èèyàn lè bá máa wo mí pé àá èèyàn ló dùn torí ago ọwọ́ dà. And then, ó dè máa ń jẹ́ kí ń tètè mọ bí àkókò mi ti lọ, àbi àkókò o ti lọ. Ago ọwọ́ dà gan an ni o.

Rárá o, èmi máa ń jẹ oúnjẹ ọ̀sán mi lọ́tọ̀ ni, àwọn oníbàárà mi ọ̀tọ̀, èmi náà ọ̀tọ̀. Mo kì fi míx méjèèjì pàpọ̀ morawon motun ń dá gbogbo e papa lu ra won. Tí mo fẹ́ dá àwọn oníbàárà mi lóhùn, màá mọ̀ pé mo fẹ́ dá àwọn oníbàárà mi lóhùn torí kò bá ọ̀nà ìṣe mí ṣe, kò bá ọ̀nà ìtọ́ iṣẹ́ mi ṣe. So oníbàárà wà lọ́tọ́, oúnjẹ ọ̀sán tèmi náà wà lọ́tọ́. Mo máa ń jẹ oúnjẹ ọ̀sán ti tèmi lórekoore lásìkò, but àmọ́ tó pé kí máa jẹun pé olú àwọn oníbàárà rárá o, àì kí ń ṣe yẹn. Oníbàárà o ra nǹkan tó fẹ́ rà, o máa lọ. Tó bá dé tí lọ tán, èmi náà máa gbó ń jẹ ti tèmi. Tó bá jẹ pé ọ̀sán náà ni mo fẹ́ jẹun, màá gbó ń jẹ ti tèmi. Mo máa jẹ lọ́tọ̀, kò ṣe pé mo máa pe oníbàárà kan kowa bá mi jẹ torí kíni làwọn jẹ́, ọba ni àwọn oníbàárà mi jẹ́. So mo gbọdọ̀ máa ṣe ǹkan tó yẹ pe ó máa fi bí wọn nínú. So àwọn oníbàárà mi máa dúró, máa dá wọn lóhùn, máa padà lọ sí ibi oúnjẹ mi tí mo bá ti jẹ́ tí mo bá ti dá wọn lóhùn tán. So mo kì í jẹun papọ̀ mọ́ àwọn oníbàárà mi, mo kì í jẹun papọ̀ mọ́ wọn.

Dáadáa, mo máa ń ṣàtúnlo nǹkan. Ẹ́e, n gbọdọ̀ má ṣe àtúnlo nǹkan. Because owó ṣá ni mo fi ra gbogbo nǹkan tí mo ń lò. So nǹkan tí mo dẹ̀ ra yẹn, mo ṣá mo pé mo fẹ́ túnlo ní, kò ṣe pé mo fẹ́ lo fún eyan. Àti pé tí mi bá túnlo, kí ni ìwúlò pé mo wà lò? Kí lè bá túnlo náà lo jẹ́ kí n rà torí mo mọ̀ pé ó máa wúlò fún mi nígbàkigbà tí màá fẹ́ lò ó. Ẹ̀mí ò kí ń ṣákọ, mo gbákọ̀ sórí ṣó, mo máa ń lo àwọn nǹkan mi dáadáa lóore kóòrè nígbàkigbà tí mo bá wù. Mo máa ṣàtúnlo wọn. Tó bá ṣe pé owó náà ni mo ní, ni mo máa fi owó ra gbogbo wọn. Tó bá ṣe pé aṣọ náà mo lè tún, mo máa tún nǹkan mi lò. Tó bá ṣe pé bàtà ni, mo máa tún nǹkan mi rà. Bọ̀, mo máa tún lò ó. Tó bá ṣe pé oúnjẹ gan ni mo rà sílé, màá ra oúnjẹ kó pọ̀ torí èyan ṣà jẹ́ún. So mo máa ṣàtúnlo ohun bó ṣe pé iké ni mo rà, mo máa mọ fi pọn ni ìwúlò torí kí lè bá mọ túnlo náà ló jẹ́ kí n rà sílé. So ìwúlò wọn náà nù. Mi sá le máa ń gbé kalẹ́ kíkan mi ma bàjẹ́, so mo máa ń ṣàtúnlo nǹkan kan torí tó bá ṣe bẹ́ẹ̀, àpá ni ẹni tó ń pè lọ jẹ́ bẹ́ so. Ẹ̀mí máa ń ṣe àtúnlo nǹkan dáadáa lóore kóòrè. Nígbàkigbà tí mo bá rí bí ráyè tí mo fẹ́ lò, màá lọ mú nǹkan mi, màá lò ó. Owó ni mo fi ra gbogbo wọn, so moní máa ń tún nǹkan mi lò dáadáa.

Eh, ice cream. Kò need ki n sọ pé kí ni àádùn tí mo fẹ́ràn nínú ice cream. Ice cream kan lẹ̀ dùn ni. Wọ́n ṣe pé kó mọ̀ dùn ní torí tó bá gbé ice cream kalẹ̀, ó máa ń dùn lẹ́nu. Ó máa dàbíi pé ò mun nkan tó tutù, tó gbọdọ̀ tutù ni, but ó máa dàbíi kún ikọ́ sóo, ó máa ń tètè yọ lẹ́nu. Yíyọ lẹ́nu tó máa ń yọ lẹ́nu yẹ́ o wa máa ń fi nǹkan tó dùn parí rẹ̀ torí tó bá rí, tó bá ti yọ lẹ́nu tán, àdùn lo máa gbẹ́yẹn níbi a ahon wà. So kò sì dìgbà tí pé kín ni mo fẹ́ràn nínú ẹ̀, ice cream kan lẹ̀ dùn ni. Bọ́n ṣe ṣé níyẹn pé kó dùn, kó dùn, kó dùn, kó dẹ̀ tutù, kó yọ lẹ́nu. Òun náà làwọn èèyàn fi mú ice cream ẹ̀ torí ó máa mú kí inú èèyàn náà máa dùn. Ó máa ń mú kí èèyàn máa ní savory lẹ́nu, kó máa ní taste ẹ máa ń dùn dáadáa. So èmi má, èmi like ice cream gan-an o. Gbogbo ohun kan tán dẹ́ẹ̀ fi lo gbogbo èròjà tọ́n lóò náà ni mo sì like. So ice cream dùn, ó dùn, ó dùn. Ǹkan tó sì jẹ́ kí n like rẹ̀ ni pé tó bá tutù dáadáa, tó bá tutù dáadáa, ohun tó jẹ́ kí n like ice cream níyẹn. And then ó máa ń fún mi ní taste tí mo like jù nínú ohun kan. So yeah, èmi fẹ́ràn rẹ̀ gan-an ni.

Ẹ̀bùn tí mo fẹ́ràn jù kí n fún àwọn ènìyàn, owó ni. Torí owó ló ń ṣe ohun gbogbo. Àwọn ẹlòmíì ò láìkí kí o máa fún lowo, so ò mọ nkan tí wọ́n ń ro. O nílò láti fún wọn ní owó kí wọ́n le fi ṣe nǹkan tí wọ́n ń ṣe. Èmi rò pé owó ni, ẹ́, ẹ̀bùn tó ní agbára jù. Kò se gbogbo ikan ló lè mọ̀ tán pẹ̀lú èyàn. Ọ̀tọ̀ ni nkan mí tó lè wá lọ́kan wọn, ọ̀tọ̀ ni nkan mí tí wọn tó lọ ní olo ra. Kàkà be èmi a yà fún wọn lówó kí wọn lọ fi ra nǹkan tí wọ́n fẹ́. Àmọ́ tó bá ṣe pé ẹni tó súnmọ́ mi ni, mo lè bu ní nǹkan mi tí mo mọ̀ pé ó níidí. Gbogbo ẹ̀bùn tí mo bá fẹ́ fún yàn, ó depend lórí nǹkan tí ènì yen bá fẹ́. Kò n ṣe pé nǹkan eyọ̀kan náà ni mo máa bu àwọn èyàn. Nkan tí mo ti mọ̀ gidi gidi ni pé gbogbo wọn, owó náà ni. Gbogbo ẹ owó ni. Owó náà ni mo máa fi fún yàn ní ẹ̀bùn torí owó ń ṣe, owó ló ń ṣe ohun gbogbo. Ohun náà ló ń solve problem fún wọn. Ohun náà ló máa ń solve problem wọn. Owó náà ni best gift tí mo mọ̀. Owó ni nǹkan tó rí mo lè bu ènìyàn tí mo mọ̀ pé ènìyen máa, ó máa kára má sì kí i. Owó ni lási kò tí a wà. Ọ̀un nà lẹ̀bùn tí mo ní fún àwọn ènìyàn.

Ṣé mo máa ń ka ìwé? Mo máa ń ka ìwé dáadáa, lọ́pọ̀lọ́pọ̀ nígba ki igbà lásìkò tó bá yẹ, lásìkò tó bá wù mí, mo máa ń ka ìwé torí mo máa ń lọ sílẹ̀ ekọ́ akọ́-- akẹ́kọ̀ọ́ ni mo ń jẹ́, só mo gbọdọ̀ máa ka ìwé. Oríṣìíríṣìí ìwé ló wà, tó bá ṣe pé èyí tó súnmọ́ èyí tí mo ń ka yii. Níṣe mi, nísè kọ̀mpútà sáyẹ́ǹsì ni mo ń ṣe, só gbogbo nǹkan tí mo, tí mo máa ń ka ìwé tí mo máa ń ka ojọ́ mọ́ iṣẹ́ tí mo ń ṣe, só ó gbọdọ̀ tí màá mọ̀ ṣe research lọ́pọ̀lọ́pọ̀ kí mo lè wádìí lọ́pọ̀lọ́pọ̀ kí wọn lè bá mi mọ fẹ́ fẹ́. Só mo máa ń ka ìwé dáadáa, mo máa ń ka ìwé, mo lè ka ìwé lóru, mo lè ka ìwé lọ́sàn-án, mo lè ka ìwé láàárọ̀. Mo gbọ́ ẹ̀, ó dípẹ̀nd lórí táìmù mi, lórí àsìkò tí mo bá ní náà ni wọ́. Só àwọn bí i akẹ́kọ̀ọ́ tí mo ń jẹ́ mo gbọdọ̀ máa ka ìwé torí tí ènìyàn ò bá ka ìwé, ènìyàn máa failì. Tori ti exam bá dé, ènìyàn ṣá máa ka ìwé. Só mo máa ń ka ìwé lọ́pọ̀lọ́pọ̀, mo máa ń ka ìwé nígbàkúgbà l'áyé ìgba ti. Ìgbà táa bá ti ara fẹ́ ṣe exam gan-gan-gan ni mo máa ń rí bí ka ìwé mi dáadáa, igbayen gan-gan ni ìwé máa ń wọ́ ori. Amo mo máa ń ka ìwé before kin tó dé inú ìdánwò, inú ilé ìwé ìdánwò tá tí máa ṣe ìdánwò. Mo máa ń ka ìwé dáadáa, dáadáa.

Bẹ́ẹ̀ni mo ti lu etí mi, mo ti lu, torí tí n n bá lu etí, mi ò lè rí ear ring wọ setí. Etí lílu jẹ́ ẹ̀ṣọ́ ní inú ìṣẹ̀ṣe wa, torí pé gbogbo àwọn obìnrin ló máa ń lu etí kí eyan le kó ẹ̀ṣọ́ etí sí i. Etí lílu jẹ́ nǹkan pàtàkì tó máa ń jẹ́ kí ó máa ń fún èèyàn ní beauty, ó máa ń fún èèyàn ní beauty tí èèyàn le ṣe etí lílu ó jẹ́ nǹkan gbóògì pàtàkì tó máa ń jẹ́ kí ó máa ń mú ẹwà bá àwọn ènìyàn. So àwa máa ń lu etí o, tà bá ti lu, ẹlòmí ó tún lu imú gan, ẹlòmí ó tún lu ìdòdo, so lílu etí yẹn gangan, òun ṣe kókó nínú gbogbo ẹ̀ṣọ́ tí obìnrin máa ń lò tóri o máa ń jẹ́ kí obìnrin rẹwà. Ní ìwọde yìí niṣin àwọn ọkùnrin náà tí wọ́n lu tó jẹ́ pé àwọn ná wá fi, wọ́n fi kíní sí etí. So etí lílu jẹ́ nǹkan gbóògì nínú ara ẹwà tó comon lára àwọn ènìyàn. So àwa ń lu etí, mo sì ti lu etí títọ́do títi temi. Kọ̀dà méjì lèmi tún lu sí etí, ẹlòmí máa ń lu tó mẹ́ta sí mẹ́rin, èmi lu méjì so etí lílu mo ti lu títodo títi temiì o.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá torí èmi láì kí máa gba afẹ́ gan. Mo máa ń ṣe ìdárayá dáadáa lóòrèkóòrè torí mo máa ń fi pa ìrònú rẹ̀, mo fi ń ronú ara ara. Mo á máa ṣe ìdárayá pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, pẹ̀lú àwọn ẹbí mi, pẹ̀lú àwọn ojúlùmọ̀ mi. Èmi máa ń lọ ṣe ìdárayá, kodá mo tun maá n lọ ibi ìdárayá tí wọ́n bá pè mí sí. Èmi o ṣe ẹni tó máa ń jókòó sílé, mo láì kí kí èèyàn máa ṣeré dáadáa lọ́pọ̀lọpọ̀ lóòrèkóòrè. Ìgbà mí máa gbá àwọn ọ̀rẹ́ mi lọ sí sinimá, ìgbà mí a kan máa ní pe tọ́, ẹ jẹ́ ká lọ ṣeré. So, a máa jáde, a máa lọ ṣeré, a máa dárayá, a máa yẹra wa sí torí ìdárayá, ó máa ń jẹ́ kí ẹmi náà gùn ni. Le mi máa ń fi gbà gbogbo nǹkan tí èèyàn bá fẹ́ ṣe tó bá ń wú, tí nǹkan bá ń wú yàn lọ́kàn, tó bá tóbi lọ́kàn èèyàn tí èèyàn bá lọ ṣe ìdárayá, tí èèyàn bá lọ ṣeré ìdárayá, gbogbo ẹ máa kúrò lọ́kàn èèyàn. Ìyẹn náà máa ń jẹ́ kí ẹmí yan lásti sọ òun níbi ronu nkan tó bá ń ṣe ènìyàn. Ìmi máa ń ṣeré ìdárayá dáadáa lóòrèkóòrè torí ó wúlò fún ìlera ara ti tèmi náà torí ko i ṣe gbogbo ìgbà ni màá ní mo fẹ́ máa ro. Gbogbo àṣìkò ni emi màá fi ń ṣe. Eré mi ò ní ìgbà kan tí èmi ò lè ṣe ìdárayá.

Rárá, ó ti pẹ́ tí mo ti lọ rí dókítà mi. Ó ti pẹ́ gan-an tí mo ti lọ rí dókítà mi torí kò kí ń rẹ mí. Though ó dá keeyàn lo máa rí dókítà lásìkò, mo dé ń gbìyànjú láti lọ nínú ọdún yìí kí n wá ọjọ́ kan kí n lọ rí dókítà mi, nínú ọdún yìí kí n lọ ṣàyẹ̀wò ara mi torí yìí ò lè mọ ìtọ́ lára èèyàn. Àmọ́ ti pẹ́ tí mo ti dé ọ̀dọ̀ dókítà mi. Ìgbà tí mo dé ọ̀dọ̀ rẹ̀ kẹ́yìn ni ìgbà tí mo wá lọ́mọ ọdún méjìlá. Ó rẹ mí gan-an ni àwọn òbí mi ló gbé mi lọ. Wọ́n dé ṣàyẹ̀wò ara mi, wọ́n scan gbogbo ara mi. Wí pé màléríà ló, ibà àrùn jẹ̀jẹ̀ ló ń ṣe mí. So wọ́n dé gbìyànjú ò, wọ́n tọ́jú mi, wọ́n se gbé gbogbo ẹ fún mi. So ìgbà yen ni mó sa ri pé mo dé ilé ìwòsàn, máa lọ rí dókítà amọ́ mo fẹ́ gbìyànjú láti lọ ní ínú ọdún yìí kí n lọ rí dókítà kí lọ tún lọ ṣe àyẹ̀wò ara mi. Mo dé máa lọ láìpẹ́ láìjina kí n lọ ṣe àyẹ̀wò tó dá lọ́pọ̀lọ́pọ̀ kí èèyàn lọ máa ṣe àyẹ̀wò ara èèyàn. Èèyàn lè fi bá mọ boya ara èèyàn wà ní àlááfíà àbí kò sí ní àlááfíà. So mo fẹ́ gbìyànjú áti lọ.

Abẹ́ẹ̀ni, mo ní gíláàsì oòrùn, mo ní dáda. Mo ní lóríṣiríṣi, mo ní dúdú, mo ní èyí tó jẹ́ dúdú, mo ní èyí tó jẹ́ pink, mo ní èyí tó jẹ́ red. Mo ní lọ́pọ̀lọpọ̀ torí ó máa ń dàbí aesthetic fún mi ni tí n bá múra tán, máa rọra gbé e sójú. Mo lọ ibí ti temi ni, o ti di, o ti di nǹkan tí wọ́n ń lò ní fashion nísìínyi. So, mo ní gíláàsì oòrùn, mo ní ọ̀pọ̀lọpọ̀ yanturu tí mo máa ń lo ìgbà mìígan tí n bá jáde tí mo bá ríbi tí wọ́n ti ń ta máa kan tún yá, máa tún ra gíláàsì oòrùn tí máa sì ti rà. Èmi máa ń lò ó lóòrèkóòrè torí oòrùn pọ̀ níbí báyi so kò mọ, kò dẹ́ mọ oòrùn máa lọ fo mi lójú náà ló jẹ́ kí n fi ra gíláàsì, gíláàsì oòrùn. So mo máa ń lò ó dáadáa, dáadáa, dáadáa o ti e màá ń fún yàn ní vibe kan tí yàn máa ń like. So èmi máa ń fi, mo máa ń dé sójú dáadáa torí oòrùn koorun mọ lè bá mọ damu ojú mi so, ohun ló máa ń fà á tí mo fi n ra gíláàsì oòrùn. Torí tí n bàá fẹ́ jáde lọ́sán, mo máa ń lò ó dáadáa, dáadáa. Mo máa ń lo gíláàsì oòrùn mi, mo máa ń lò ó dáadáa.

Rárá o, torí mi gán sì ń kọ iṣẹ́, so mo ti lè ẹni kankan kúrò, mo ti tó ẹni tó ń lé anybody kúrò ní ibi iṣẹ́. So boya tí mo bá ti dé position yẹn, bí èmi náà máa lè lé èèyàn kan kúrò ní ibi iṣẹ́ tó bá sì wà wu. Àmọ́ ibi tí mo ti ṣiṣẹ́ ri, mo ti ri teyan, ti lé èèyàn kúrò. Àmọ́ kò ṣe pé fún ìwà tó bàjẹ́, ẹni tó wá ń bẹ́ kan, ó kàn lè dájú ní ò kó láìkẹ́ ẹni yẹn kò nífẹ̀ẹ́ ẹni tó ń bá a ṣiṣẹ́. So bẹ́ẹ̀ ni. Mo ti, mo ti rí ìrí rẹ̀, kọkan kí í ṣe èmi torí èmi tí èmi bá lọ ṣe èmi máa kúrò níbẹ̀ lọ ní ìrọ̀rùn kí n ṣe pé wọ́n lé mi, èmi máa kùro nu be ní. Ìbámu tí wọ́n lé mi rí, so mo ò sì lé èèyàn kúrò ní ibi iṣẹ́ rí. Àmọ́ tó bà yẹ pé wọ́n sì wà wu, mo ti rí èèyàn tó ti ṣi wà wu tí wọ́n lé ní ibi iṣẹ́ kúrò, so mo mọ bí ẹni yẹn ṣe rí, bó ṣe, bó ṣe ń fìlẹ̀ sí. But èmi ò tí lè èèyàn kúrò ní ibi iṣẹ́ ri torí èmi náà, èmi náà sì ń wà lọ́ńdà. Ẹ̀yàn ni mo wà lábẹ́ èèyàn ni, so wọ́n dẹ̀ lé mi rí. Mi o mọ bó se jẹ́.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni cybersecurity. Iṣẹ́ yẹn wù mí lọ́pọ̀lọpọ̀ torí a ti kékeré ni ó ti wù mí kí n máa ṣe iṣẹ́ yẹn. Iṣẹ́ yẹn ní ìwúlò gan-an ní láàrín àwùjọ wa. Ó ní ìwúlò gan tí ọ́ n ṣe fún mi ní àwùjọ. Ǹkan tó mú mi fẹ́ fi kọ́ iṣẹ́ yẹn ni wípé èmi gangan fún ra mi, mo like iṣẹ́ ọhun, mo ní ìfẹ́ sí iṣẹ́ yẹn lati ile gan-an ni. Ìfẹ́ iṣẹ́ yẹn wà ní ọkàn mi gan-an ni. Iṣẹ́ yẹn gan-an ó wù mí torí ó máa ń jẹ́ kí mi ronú outside the box. Ó máa ń jẹ́ kí n ronú jinlẹ̀ gan-an jù bi mo ṣe wà lọ. Then, ǹkan tí mo fẹ́ like ìṣe yẹn ni pé àwọn èèyàn wà tó jẹ́ pé wọ́n mọ iṣẹ́ yẹn lọ́pọ̀lọpọ̀, a máa máa ní competition láàrin èmi àti wọn. So competition yẹn pọ̀ ní èyí tó da ní mímú èyí tó dára kí ń ṣe nínú ibaje. A máa rí ibí a máa track àwọn èèyàn aláburu tó ń lo technology tó fi ń ṣe ìka, ohun tó jẹ́ kí n fẹ́, mo fẹ́ máa mọ àwọn òníka. Technology-- cyber security yẹn ó wù mí gan-an ni láti kọ́. Yé, ó wùn mí gan-an láti kọ́? Gan-an toje pé ó wùn mí dọ́kàn dọ́kàn, ó wùn mí lọ́pọ̀lọ́pọ̀ tí n ba ṣi rí ásìkò ti mo fe fi ṣee, màá ṣeé.

Bẹ́ẹ̀ni, Wi-Fi mi yára gan-an ni torí ó n transmit at one Mbps per second, lẹ́dẹ̀ tó n transmit at one-- two Mbps per second. So ó yára gan-an ni. Mò de máa n ri lò lọ́wọ́ ìkórè dáadáa lásán. Torí tí mo bá ṣe subscribe sọ̀do àwọn tó ń ta data, tó ń ta data, ó máa ń fún mi ní data dáadáa. So, tí mo ba fẹ́ lò ó máa yára nǹkan fún mi ní ìṣòro. Ìgbá mií wa nǹkan tó dẹ̀ máa ń cause pé tó máa fún yàn ní ìṣòro ni pé, àyàfi tí gbogbo network yẹn bá wà dáa, so Wi-Fi mi máa ń wà always ni títàn ni. Ó máa ń wà ní títàn nígbàkigbà. So kò, kò slow rí. Ó dẹ̀ fast gan-an ni. Ó fast tó jẹ pé èmi gan-an máa wo pe "àa! Báwo na ṣe ṣe kíni yi?" So ó fast kò fún mi ní issue kankan, kankan. Issue tó lè fún mi ni pé tí iná rẹ̀ bá kú ànd then, mo bá dẹ̀ máa lọ charge rẹ̀. Tí nbà dẹ̀ ti rí bí charge ẹ̀ tán, màá sì tún máa lo nǹkan mi ni. Àbí tí data rẹ̀ bá tán, data tí mo fi sórí tó bá ti tán, mo máa subscribe sí i padà. Màá dẹ̀, màá dẹ̀ máa lo nǹkan mi lọ. So ó dẹ̀ fast, ó máa transmit dáadáa, kò ń fún mi ní failure.

Àkókò tí mo ṣeèt rẹ̀ sí ni ago mẹ́fà àárọ̀. Àmọ́ tí mo bá ń lọ sí ilé ìwé, mo gbọdọ̀ jí lágo mẹ́rin àárọ̀ dandan dandan. Tí bá mọ̀ pé mi ò fẹ́ pẹ́ dé ilé ìwé torí nǹkan tó dé máa ń fi jí ní ago mẹ́rin ni wípé mo máa pàdé traffic ní ọ̀nà ànd then kín tó wẹ̀ torí àpọ̀ nínú ilé wa kí wọ́n lọ máa tó pé kí n fẹ́ máa tó pé mo fẹ́ wẹ̀ máa tètè jí láàárọ̀ kùtùkù láàárọ̀. Ago mẹ́rin máa ní mo ti wẹ̀ kalẹ̀, mo ti dáná. So by the time tí ó fi tí màá fi ṣe gbogbo nnkan tán, ago mẹ́fà ò lù máa ní mo fẹ́ máa lọ sí, máa ní mo fẹ́ kírun tí mo bá ti kírun tán, màá fé gbé báàgì mi, mo ń jáde tì témi. So ìgbà tí mo máa ń fi sí tọ́ bà jẹ pé ijọ́ tí mò ní iṣẹ́ ọ̀ dà ago mẹ́fà, ọjọ́ tí mo bá mọ̀ pé mo ní ibi tí mò ń lọ, màá ti jí láta ago mẹ́rin àábọ̀ àbí kí n jí láta ago márùn-ún kí n lè tètè bá ibi tí mo ń lọ kí máa lè bá à pẹ́, kí ń sì máa kojú traffic ní ojú ọ̀nà. So mo máa ń fi àkókò sí i. Àkókò tí mo máa ń jí ó depend ibi tí mo bá ń lọ, tó bá jẹ pé mo ń jáde bá ti dí dé láta ago mẹ́rin, tó bá jẹ pé mo wà nílé lásán tí mo lọ́ ibi kankan, ago mẹ́fà ni màá dìdẹ̀ torí mo máa kírun ní ago mẹ́fà àárọ̀.

Bẹ́ẹ̀ni, mo láì kí máa pín oúnjẹ mi fún àwọn ènìyàn. Àyàfi tí mo bá mọ̀ pé oúnjẹ tí mo ní kò lè tó mi, nìkan ni mi ò ní fún èèyàn jẹ ní inú oúnjẹ. Àsìkò igbàti mo máa pín oúnjẹ mi ni ìgbà tí a bá ṣe ọdún. Bí a bá ṣe ọdún, a máa pín ìrẹsì fún àwọn ènìyàn, fún àwọn ẹni tí ò le. A máa pín ìrẹsì, torí óúnjẹ máa pọ̀ ní ọjọ́, a máa pín ìrẹsì, a máa pín ẹran. But tó bá jẹ́ pé lọ́jọ́ lásán ni kó ṣe gbogbo ẹ̀yán ni mo máa bọ́ pẹ̀lú oúnjẹ, kó ṣe gbogbo ẹ̀yán ni mo máa fún ní oúnjẹ. Mo máa láwọn ẹni tí mo máa fún, àwọn ènìyàn ó yá sọ pé kí n fún àwọn jẹ ni. Nítorí pé nǹkan máa gbé lọ fún wọn, but mo máa ń pín oúnjẹ. Tó bá se pé, akúùkù ìgbà tí a bá ń ṣe àjọ ọdún kan, àbí tí a bá ń ṣe ayẹyẹ kan, ìgbà ye ni mo ma fi bẹ́ẹ̀ pín oúnjẹ fún àwọn ènìyàn? Torí èmi mọ̀ pé àwọn, wọ́n bá mi yọ̀, wọ́n bá mi ṣàjọyọ̀, mo jẹ́ kí n fún wọn ní oúnjẹ. Òótọ́, mo máa ń fún àwọn èèyàn ní oúnjẹ. Tó bá sí pé àwọn tí ò ní, àwọn aláìní náà tí mo bá ní, mo máa fún àwọn náà jẹ. Lái se pé ẹni tó ni óhun ò tí jẹun láti aro, tí mo bá loúnjẹ nílé, mo máa dáná à jo máa jẹun. Atipé mo kan máa gbé lọ fún wọn, but mo máa ń pín oúnjẹ. Tó bá se pé, akoko ìgbà tí a bá ń ṣe àjọ ọdún kan, àbí tí a bá ń ṣe ayẹyẹ kan, ìgbà ye ni mọ́n ma fi bẹ́ẹ̀ pín oúnjẹ fún àwọn ènìyàn? So mo máa ń fún àwọn èèyàn ní oúnjẹ ti èmi náà jẹ.

Rárá o, ayé ijó ni èeyàn máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn, bọ̀ láì pátá wá nísìí, ayé technology là ń everywhere ti advance sí. So àwọn èeyàn o tí kọ lẹ́tà mọ́, orí fóònù la ti ń ṣe gbogbo nǹkan tí a ń ṣe. So ìjẹ́ dáàká wọ orí WhatsApp wá, orí ẹ̀rọ ayélujára tó ń jẹ́ WhatsApp, àbí ká lọ Twitter, àbí ká ní a fẹ́ pe ènìyàn. Ǹkan tá ń lo inú, a ti máa kọ lẹ́tà fún àwọn ènìyàn mọ́. Or ká mọ kọ sínú ìwé. So a fi kọ lẹ́tà mọ́. A yà pè wọ́n, a yà pe wọ́n lórí fóònù, ká bá wọn sọ̀rọ̀, ká gbọ́ bọ́ ẹ̀sẹ̀ ẹni mọ́, ká gbọ́ bọ́ tí ń ṣe, ká bírà láfẹ̀ẹ́ àwọn lọ́rí fóònù, àbí ká message wọn, ká bá message wọn, ká ṣe fídíò call, ìyẹn. A máa ma wọ̀ wọ́n báyìí, àwọn náà máa wọ̀ wọ́n. Àmọ́ lórí fóònù ni gbogbo èyun ti lè ṣẹlẹ̀. So àwa o ti kọ lẹ́tà mọ́, a ti ṣe kankan nípa pe ká mọ kọ lẹ́tà, a ti kọ ọ́ mọ. Ayé ti dayé ọ̀la tí sepe4í pé a máa fóònù, a máa fi pè ẹ́, àbí ká wọ WhatsApp, ká text èèyàn ní orí rẹ̀, ká type nǹkan tá a fẹ́ ṣe. A máa type gbogbo ẹnì, èdè eebo àbí èdè Yorùbá, a máa type gbogbo ẹ lórí fóònù. Sugbon v ñ me beengbọ́ ká mú ìwé àti bírò ká mọ fi kọ́, a ti lò ẹ̀ mọ́, ó ti kún, ó ti kọjá.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast dáadáa torí oríṣiríṣi nǹkan ló wà ní ibi podcast tí ẹ máa ń gbọ́. Ó depend ẹni tí o bá tẹ̀lé. Tó bá ṣe pé podcast èyí tí ó níwúlò ni, wàá rí oríṣiríṣi podcast èyí tí ó wúlò. To ba se pé èyí tó ní ọgbọ́n nínú, wà á rí èyí tó lọ́gbọ́n nínú. Ìyiun wá depend lórí èyí tó bá fẹ́ gbọ́. Oun lo máa fi mọ̀ pé eléyìí ni podcast tí mo fẹ́ gbọ́. Mo máa ń gbọ́ podcast dáadáa. Ẹ̀mi náà sì máa ń ṣe podcast fúnrá ti tèmi ná. So mo jẹ́ ẹni tó jẹ pé ó jẹ́ content creator, àwọn tó máa ń ṣe eré fún àwọn èèyàn tó dẹ̀ máa mú owó jáde. So mo máa ń ṣe dáadáa. Àwọn tí èyí tí èmi mà ń gbọ́. Àwọn èyí tó máa ń jẹ́ kí èmi ní ọpọlọ tí máa ní, ìjìnlẹ̀ nǹkan tí mò ń wá. Àwọn tó máa ṣe bíi research, àwọn tó máa ṣe kí ni pélu podcast èmi máa ń gbọ́. Èmi ò ń gbọ́ àwọn èyí tó jẹ́ pé ó máa ń kó àwọn èèyàn sí ra wọn, wọ́n máa ń da àrin àwọn èèyàn rú, torí oríṣiríṣi podcast ló wà. So àwọn èyí tó máa ń fún mi ní ọgbọ́n àti òye lemi máa ń tẹ̀lé ní títí temi. So bẹ́ẹ̀ ni èmi máa ń gbọ́ podcast dáadáa lóòrèkóòrè kí n lè bá mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú.

Bẹ́ẹ̀ni, ó depend lóye ọjọ́ ni a máa ń fi ń kí àwọn ènìyàn. Bí bá ṣe pé ní àárọ̀ ni, àwa máa ń kí àwọn ènìyàn ní "ẹ káàárọ̀ o". Àwọn náà máa dá wọn nú pé "káàárọ̀". Báwo ni ṣe dáadáa lò jí, bẹ́ẹ̀ ni àwa náà ó dá wọn ló pé "dáadáa là jí". Wọn máa bere pé "báwo làárà wa?" Àwa náà máa dá wọn lóhùn pé "dáadáa là wà". Àkọsárẹ́, a máa níṣe àkínṣá arẹ, àwa náà ó dá wọn ló pé "à kọsárẹ́ kánkan". Bí bá ṣe pé ọ̀sán ni, tí o bá ṣe pé ẹnú iṣé ló wà, wọ́n máa ni ẹkú iṣẹ́ o. Àwa náà máa dá wọn lóhùn pé "ẹ ṣé hun o". Ọ́ ká ní "ẹ káàsán, ẹ káàsán". Báwo lọ́jà, ṣajé wá, àwa máa dá wọn lohun pé "ajé wá, àdúpẹ́ fun ọlọrun". Ẹ̀lomi máa ní "àdúpẹ́ fun olorun bọ", àwọn èyàn máa ń fi bẹ́ẹ̀ sọ pé "ajé wá, àdúpẹ́ fun ọlọrun". Bá ṣe pé ìrọ̀lẹ́, ìrọ̀lẹ́ jẹ́ tí èyàn bá ti ń, tí ilẹ̀ bá ti ń sún dié diẹ̀ diẹ́, a máa kín èèyàn pe "ẹ kúrọ̀lẹ́". Wọ́n máa dá wà lohun pé "kúrọ̀lẹ́". Bawo ni dáadáa ni ẹ̀hẹ̀, but to bá ṣe pé alẹ́ là wà náà, a máa ní "ẹ káalẹ́ o". Bọ ti bá ti fẹ́ lọ sùn, a máa ní "ó dàárọ̀". "Ó dàárọ̀" làá máa sọ ta bá ti fẹ́ máa tu. Wọ́n á ká ní "áàjì rè". Ọ̀kọ̀ọ̀kan ni gbogbo wa ó jí. Bí a ṣe máa ń kí ra wa ní ìlú táa wà níyẹn. Bí a ṣe máa ń kí àwọn ènìyàn náà níyẹn. Bá yẹ pé òṣù bú ọ ni, a máa sọ pé pẹ̀lẹ́ ẹ. Tí wọ́n bá ní pé "kó pẹ̀lẹ́", wón ní pé "kó wá sọ́rí", pé "pẹ̀lẹ́, mọ wo wá jú". Bí a ṣe máa ń kí ra wa rí.

Bẹ́ẹ̀ni, èmi máa ń jí láarọ kutukutu, ìyẹn kutukutu le mi jẹ́ torí gbogbo nnkan tí mo fẹ́ ṣe mo gbọdọ̀ ṣe ní ojú ọjọ́, kọjọ́ má bàá lọ́ mọ́ ni ná. So mo jẹ́ ẹni tó máa ń tètè jí láarọ kutukutu láti ṣe gbogbo nǹkan tó ri ti n ba fẹ́ lọ ibi iṣẹ́ kí n má lọ pàdé traffic lọ́nà, ko má lọ sí ẹni ìdádúró kankan ní ojú ọ̀nà. Màá tètè jí láwọ kutukutu, màá tètè wẹ̀, màá tètè dáná, màá tètè jẹun, kí n má lè bá apẹ́ dé ibi tí mo bá ń lọ. Ìgbà mìíràn o lè jẹ́ pé bí iṣẹ́ ni mò ń lọ, ìgbà mìíràn o lè jẹ́ pé ọjà ni mo ń lọ, mo gbọdọ̀ dé bíbẹ̀ torí tí òòrùn bá ti hàn ó máa rẹ́ èèyàn kí ẹ́ sì fi kan lọ sí ibi tí eeyan lọ lásìkò kí ẹ́eyan tètè dé. Òun náà ni mo fi máa ń jí ní àarọ̀ kutukutu àbí tó bá je pé mo ní appointment ibi tí mo ń lọ, mo máa, mo máa ń make sure pé mo tètè jí láwọ kutukutu kí n má lè bá fail apẹ́. To si je pé mo fẹ́ travel náà ni àarọ̀ kutukutu náà ni eeyan máa lọ. So gbogbo nǹkan tí mo sa máa ṣe àarọ̀ kutukutu ni èmi. Àláàrọ̀ kutukutu ni èmi, emi ò sẹ́ ẹni tó máa ń fa ilẹ̀ lẹ́ ẹ̀, to máa ń fi nǹkan sílẹ̀ lẹ́. Rárá o, mo gbọdọ̀ jí láarọ kutukutu láti ṣe gbogbo nǹkan tí mo fẹ́ ṣe. Àti pé mo tiẹ̀ gbọdọ̀ jí, mo gbọdọ̀ kí ìrùn torí màá kọ́, màá tún wá kí ìrùn, màá kọ́kọ́ yin Olorun. So àarọ̀ kutukutu náà ni eeyan máa ń ṣe gbogbo yẹn. So ẹni tó máa ń tètè jí ní àwọ̀ kutukutu ni èmi o.

Oríṣiríṣi nǹkan ló máa ń mú mi rẹ́rìn. Èmi ò ní kíǹkan pa tó bá yí pé mo má sọ pé ǹkan tí ó máa ń mú mi rẹ́rìn. Number one tí mo bá jókòó ti kàtún, kò sí kàtún gan-an, àní mi ni tí mo bá jókòó tàá ni mí, àwọn bèbí ẹ, ó máa ń mú mi rẹ́rìn. Ẹni wá mú láwọn ọ̀rẹ́, àwọn ọ̀rẹ́ tí mo ní ò gbadùn, àwọn yẹn máa ń pà yàn lẹ́rìn dáadáa tori pe ti mo bá wà láàárín wọn, kò sí a máa ṣàwàdà, a máa ń rẹ́rìn. Kódà tí mo bá jókòó tà á àwọn àbúrò mi tó máa ń ṣe ǹkan tí ò gbadùn ni a máa ń rẹ́rìn, a máa ń ṣàwàdà gan-an. Àwàdà nínú ọ̀dọ̀ tàwa sí, kò sí gbogbo wa máa ń rẹ́rìn. Ko sa ti mo bá rí ǹkan tó bá pa mí lẹ́rìn báyìí, ó lè jẹ́ pé ǹkan Ṣubú ni tó fẹ́ re bọ́ síbí kan, mó máa ń rẹ́rìn. Bo bá pa mí lẹ́rìn, emi yo rẹ́rìn. Mo lè sọ pé ǹkan bayi bayi, lè pa yan lẹ́rìn. But ǹkan tó máa n fi be pa mí lẹ́rìn ni pé ti mo bá lọ wo kàtún torí ó máa ń lá àwọn ẹ̀yin ibo mi tó jẹ́ pé ó máa ń ṣe òótọ́ máa fún yàn ni ẹ́. Kàtún máa ń rọ, tí mo bá ń wo fíìmù tó máa ń pa ẹ̀ lẹ́rìn, comedy film, à yẹn máa ń rẹ́rìn lẹ́rìn. But most times àwọn àbúrò mi wà nínú àwọn tí ó máa ń mú torí mo sì ń wo lọ́pọ̀lọ́pọ̀, so wọ́n máa ń mú mi rẹ́rìn. Àwọn ọ̀rẹ́ mi náà wà nínú àwọn tí ó máa ń mú èmi náà rẹ́rìn. Ohun tí máa ń rẹ́ ǹkan tó bá pa mí lẹ́rìn, tí àwọn ẹranko bá ń rí lé lọ́wọ́, tó bá fọ́ ní, mo máa ń rẹ́rìn. So mò ní ǹkan pa tó bá yí tó máa ń ní pé èèyàn gbọ́, mo jẹ́ ẹni tó máa ń rẹ́rìn gan-an.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọwé pẹ̀lú ọwọ́. Sé ẹsẹ̀ ní kí fi kọwé ni, ọwọ́ náà ni èèyàn máa ń fi kọwé. So mo wá kọwé pẹ̀lú ọwọ́, màá dé lo báírò torí màá fọ́wọ́ gbé báírò, kọ́, sáà se pé màá gbé báírò sí eyín mi. Ọwọ́, orí, ọwọ́ náà ni màá gbé báírò sí, ṣo ọwọ́ mi náà mo máa ń fi kọwé. Though àwọn mìíràn tó máa ń fẹsẹ̀ kọwe, àmo emí o fẹ ṣe kọwé, ọwọ́ lè mí máa ń lo lóòrè kóòrè, mo máa ń lò nígbà kúgbà. Gbogbogbà tí mo bá ṣàtìrí báírò àti ìwé, ọwọ́ ni màá fi kọ́, kò ṣe eyín mo ń lò. Orí mi mo fi ń ro nnkan tí mo fi ń kọ́, àmọ́ tí n bá fẹ́ kọ sínú ìwé, ọwọ́ náà ni èèyàn máa ń lo só. Mo máa ń kọwé dáadáa torí tí èèyàn bá ń kọwé náà, tí mo bá ń ka wé tí mo bá ń kọ, ó máa ń duró lórí mi. Ṣó ọwọ́ ni mo máa ń fi kọ, mò n kí lo ẹsẹ̀, mo sì kí ń lo ìdí mi fi gbé báírò mú, ọwọ́ náà ni mo máa ń lò. So ọwọ́ ni èmi máa ń fi ń kọ ìwé o. Gbogbo nǹkan tí mo bá fẹ́ kọ, ọwọ́ náà ni. Gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe, tó bá je pe èyí tí màá kọ sínú ìwé, ọwọ́ náà ni mo máa ń lò. Kon ṣe pé mò ń lo eyín, so ọwọ́, ọwọ́ náà ni èèyàn máa ń lò. Mo máa ń kọ ìwé dáadáa, mo máa ń kọ́, kódà mo máa ń kọ newspaper. Táyé ijọ́un, newspaper làá máa ń kọ. Ọwọ́ náà làá máa fi ń kọ newspaper. Ọwọ́ là á lò. Kó tó pé technology dè, ọwọ́ làá fi ń kọ ìwé. Ọwọ́ náà ni gbogbo wa ṣì ń lò níìsín, kò sí nǹkan míì mọ̀. A lo eyín, a sì lò imú, ọwọ́ náà làá fi ń kọ́

Ojoojumọ ni o. Ojoojumọ ni èmi máa ń lọ ìpàdé lọ́sẹ̀ṣẹ̀ torí àwọn ìyá mi olú-- osoromanga. Ojoojumọ làwá máa ń ṣe ìpàdé kò ṣe ní-- ó ní ọ̀sẹ̀ẹ̀ṣẹ̀ kankan. Hhm. Ojoojumọ a máa lọ ní ọjọ́ àìkú, a máa lọ ní ọjọ́ ajé, a máa lọ ní ọjọ́ ìṣẹ́gun, a máa lọ ní ọjọ́ rú, a máa lọ ní ọjọ́bọ̀ à de máa lọ ní ẹtì. Àyàfi àbámẹ́ta nìkan ni mo máa wà ní ilé so. Gbogbo ọjọ́ ni àwa máa ń lọ sí ìpàdé torí tí mo bá lọ ibi bẹ̀, ó máa jẹ́ pé ọ̀rọ̀ kan fẹ́ sọ̀rọ̀ owó àbí a bá ní project kan ta fẹ́ sọ. A gbọdọ̀ máa mú oríṣiríṣi ideas wá, oríṣiríṣi ìmọ̀. Elo mí ò tíì máa lọ ṣe research. So gbogbo a gbọdọ̀ pàdé ká sọ bí ọ̀rọ̀ iṣẹ́ yẹn yóò ṣe yanjú, bí ọ̀rọ̀ owó yóò ṣe yanjú bá ṣe rí bí ṣe project yẹn. So bẹ́ẹ̀ ni ojoojumọ làwá máa ń lọ sí ìpàdé torí ojoojumọ làwa máa ń ní iṣẹ́. Ojoojumọ sì ni a máa ń ní ọ̀rọ̀ tí a fẹ́ discuss. So ojoojumọ ni mo máa ń lọ sí ìpàdé. Mo dẹ̀ máa lọ ní ẹ̀ márùn-ún ní ọ̀sẹ̀. So kò ṣe pé mo máa jókòó sílé ẹ̀ márùn-ún. Ìgbà mí ìgan, ẹ̀ mẹ́fà ní àárín ọ̀ṣẹ̀ ni a máa ń lọ sí ìpàdé dáadáa. So ojoojumọ ni mo fẹ́ máa ń lọ sí ìpàdé jù.

Mo fẹ́ràn ọdún Kérésìmesì, mo fẹ́ràn ọdún ilé ya, mo fẹ́ fẹ́ràn ọdún ààwe. Òpò yìí tí mo fẹ́ràn jù ni ọdún ààwe torí gbogbo àwọn Mùsùlùmí máa ti gbàwẹ̀ láti, eh, ọjà aláàkọ́kọ́ dé ọjọ́ ọgbọ̀n ọjọ́. So, wọ́n máa pa'nú mọ́, everybody máa, gbogbo àwọn èèyàn máa wà ní, ní mímọ́. Kò ṣe pé èèyàn kan máa ma wùwà ìbàjẹ́. Hmm-mm. Gbogbo everybody máa wà ní mímọ́, gbogbo wọ́n máa, wọ́n máa dajuko ọlọ́run, wọn ò máa gbàdúrà sí ọlọ́run. Wọ́n dẹ̀ má tún máa, wọ́n ò ní lè jẹun, wọ́n ò ní lè mu ní gbogbo ọjọ́. Àyàfi tí wọ́n bá di ìrọ̀lẹ́ tí wọ́n o fi ṣínu. Ìrọ̀lẹ́ ni gbogbo wọn tó máa wà níbẹ̀. Torí, lá-- ọjọ́ aláàkọ́kọ́, ọjọ́ mẹ́wàá aláàkọ́kọ́ òun wà fún ìdáríjì. Èyí láti, eh, ọjọ́ mọ́kànlá títí di ọjọ́ ogún ni wọ́n wà fún, eh, ìdá-ìdáríjì náà ló náà wà fún. Ṣùgbọ́n èyí tó gbẹ̀yin ìdùnnú ni. So, ọ-- ìgbà ààwẹ̀ yẹn gangan ni èmi like tí èèyàn bá ń gba ààwẹ̀ lọ́wọ́, ọdún rẹ̀ máa ń dùn torí gbogbo àwọn èèyàn ló máa jọ ṣe àjọyọ̀ ọdún. Ma-- be náà ló kun ọdún iléyá. Ọdún iléyá n ti ti e gbogbo àwọn, gbogbo àwọn ẹbí tó lò jináà, gbogbo wọn lo máa wá lé, wọ́n máa wá ṣe àjọyọ̀ pẹ̀lú rẹ. Torí gbogbo ìgbà yen ẹran máa ń pọ̀, o fẹ́ pọ̀ ọdún ẹran. Ọdún ẹran ni wọ́n máa ń pe, ó máa ń pọ̀ gan. Àwọn èèyàn máa ń pọ̀ tó máa wà le, wọ́n ó wá lawon ra àwọn òbí wọn, àwọn family wọn ní, àwọn ẹbí wọn ní, ibi-ibomi wọ́n máa wá láti ìlú i mi wọ́n máa wá bá wa ṣe ọdún iléyá, ìgbà ọdún iléyá. Ṣé ọdún Kérésìmesì òun máa ń bọ́ sí December lóun máa ń bọ́ sí. Tó bá sì ti bọ́ sí December, gbogbo àtiwọ́ tó jẹ́ Mùsùlùmí àti àwọn tó jẹ́ Krìstẹ́nì, gbogbo àwọn làjọ máa ṣe ọdún papọ̀ torí ó máa ń jẹ́ ìparí ọdún, ó máa ń jẹ́ ìparí ọdún. Gbogbo àwọn èèyàn máa wá lé, wọ́n máa fẹ́ ṣe ọdún tó máa ṣe ọdún tuntun mí, which is New Year. Wọ́n máa wá ṣe New Year náà pẹ̀lú àwọn family wọn. So àwọn èèyàn máa ń pọ̀. Òun oríṣìíríṣìí àwọn ará oyinbo ló máa ń wá, wọ́n máa wá ṣe tourist ni bíbài. So, ó máa ń jẹ́ kí gbogbo, eh, ọjà kó lọ déédéé, kí nǹkan náà lọ déédéé ní inú ìlú. So, àkókò ìgbà wọ̀n ni èmi máa ń gbádùn ọdún mi, so àwọn ọdún mẹ́tẹ̀ta yẹn lèmi gbádùn jù nínú gbogbo ọdún.

Ìgbà tí, nígbà tí mo wà ní èwe Biology ni mo like jù nínú gbogbo àwọn iṣẹ́ tí wọ́n kọ́ wa. So, torí ó sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe reproduce, bí àwọn, àwọn, gbogbo àwọn organs ara wa ṣe ń ṣiṣẹ́ sí, gbogbo bí brain wa náà ṣe ń ṣiṣẹ́ sí. So ó sọ̀rọ̀ nípa gbogbo e, ó se àyàn náà gbogbo ẹ̀ tẹ́létẹ́lẹ́. Ó sọro bí isẹ́ mi ṣe ń lọ, bí, à, ẹ́, bí a ṣe ń ṣe ẹ̀mí, ó ṣe gbogbo ẹ̀. So mo fẹ́ ní Biology ni mo like jù. Àti pé olùkọ́ tó kọ́ wa ní ìgbà un, ó ṣàlàyé gbogbo ẹ̀ fún wa. Kò fikan pamọ́ fún wa, kò sọ pé nǹkan báyìí kò pé ó tọ́ ní, wọ́n kò pé wọ́n ní ò tọ́. So explain everything, ó se àyàn náà rẹ̀, ó tún fún wa ní eyi tá a máa lọ fi ṣe ìwádìí nílé, ká máa lọ fi ṣe research. So àti máa dé lọ́jọ́ kejì, ó tún máa tún explain gbogbo ẹ̀ fún wa. So òun ni mo fẹ́ mọ̀ pé mo nífẹ̀ẹ́ jù sí. Àti pé olùkọ́ tó ń kọ́ wa náà, òun náà wa, ó mọ̀ dáadáa tó jẹ́ pé ó good nípa ẹ, ó máa explain gbogbo ẹ̀ fún wa without any false ẹ́gún. So ó, ó, ó, ó jẹ́ kí inú mi dùn pé mo fẹ́ ní interest sí iṣẹ́ ẹ̀. So iṣẹ́ ẹ̀ lè mi ri pé, ìwé yẹ̀n lè mi ri pé mo nífẹ̀ẹ́ jù nínú gbogbo àwọn iṣẹ́ tí mo ṣe nígbà táa wà ní èwe bẹ́ẹ̀ ni.

Ah! Ẹni tó láàárẹ̀ tó bá làárẹ̀ lára ló ń lo òògùn lójoojúmọ́. Èmi ò lo òògùn lójoojúmọ́ torí kò rẹ̀ mí. Mo dá pé gbogbo ara wọn, organs mi làrá mi. Mo dá pé kò ṣe pé ó rẹ̀ mí kankan. But, ìgbà mí wá tí mo bá lọ sí ibi iṣẹ́ tó bá rẹ̀ mí, mo máa ń try àti lo òògùn torí kí n lè rí bí padà jí lárọ kùtù pẹ̀lú agbára. Tío ni ṣe pé máa kọ̀n máa, o máa rẹ̀ mí. Ṣùgbọ́n èmi ò kín lò òògùn lójoojúmọ́ o torí kò rẹ̀ mí. Mi ṣì sí ní hospital, àwọn aláàárẹ̀ ni wọ́n máa ń fún lóògùn. It's either kò gbóògùn pẹ̀lú injection, àbí kọ́n ni kó mú, àbí kó lo abẹ́rẹ́ àjẹsára kó fi gba òògùn. Ẹ̀lo mi sì ni yóò gbóògùn pẹ̀lú mú ní, èmi ò gbóògùn pẹ̀lú etí, èmi ò gbóògùn pẹ̀lú idì. Àmọ̀ émi, èmi ò gbayìún rí torí kò rẹ̀ mí. Màá yá lo òògùn oníkóró ni màá lò. Màá fi, but kọ̀n se ojojúmọ́ ni mo máa ń lo òògùn torí kò rẹ̀ mí. Ìgbà tó wà wù mí tí mo máa ń lo òògùn ni pé ijọ́ tí mo bá lọ sí ibi iṣẹ́ tó bá rẹ̀ mí gan, tó bá rẹ̀ mí gan, oun ni mo máa ń lo òògùn. Àmọ́ kòn ṣe ojoojúmọ́ ni mo máa ń lo òògùn torí mo kì í ṣe aláàárẹ̀, kò dẹ̀ kí ń rẹ̀ mí báyẹn. Èmi ń ṣe ẹni tó máa ń jókòó kalẹ̀ tó jẹ́ pé o kàn máa ma rẹ̀, rara èmi ò ṣe ẹ̀niyẹ́ so. Mo ílò òògùn ní ojoojúmọ́. Ẹ̀kọ̀kan tó bá rẹ̀ mi ni mo máa ń lo òògùn.

Bẹ́ẹ̀ni, mo láìsan ikórira sí oúnjẹ lọ́pọ̀lọ́pọ̀. Number one, èyí tó ń bá lo ẹlẹ́dẹ̀ tó báa fi ṣe, mi ò kí ń jẹ. Èyí tó n báa fi ajá, tó n báa fi ajá se oúnjẹ, mo kì í jẹ. Ó wà ní oúnjẹ kan tí mi o kì í jẹ ní ìlú wa yen. Àbàṣà lóo kó oúnjẹ yẹn. Torí ó ń lo, ẹ́, cassava, cassava kíni cassava. Cassava náà lòó tan fi ṣe. Wọ́n ń lo ẹ̀gẹ́, wọ́n fi ṣe. So bó ṣe wá gé yẹn, bó ṣe gé yẹn kò da, kò ti e wúlò. Wọ́n máa fi ata tútù, wọ́n máa fi jẹ. Èmi ò lè jẹ oúnjẹ tó ṣe pé wọ́n ó ṣè tí mo perboil dáadáa, mo kì í jẹ. Sóó oúnjẹ yen nìkan mo rí pé mo ní ìkórìíra fún. Mo i kon le like bí wọ́n ṣe ṣe rárá, rárá àti àwọn oúnjẹ tí wọ́n máa fi ẹlẹ́dẹ̀ ṣe àti oúnjẹ tí wọ́n bá lo ajá tí wọ́n bá ti fi dáná. Èmi ò kí ń jẹ wọ́n torí mi ò lè jẹ. Ó máa ń, ó máa ń rùn sí mi, ó máa ń ní ìkórira. Mo máa ń ní ìkórira nkankan fún torí ó máa ń ní effect ní ara mi. Ó máa ń gbé àìsàn jáde fún mi ní ara. So èmi ò kí ń bá wọn jẹ irú àwọn oúnjẹ yẹn. Oúnjẹ mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà kalẹ̀ yìí, èmi ò lè ba, ẹ o lè bá mi ní ibi bẹ́ẹ̀ níbi tí mo ti ń jẹ torí kò ti e tún wà healthy fún eyan pé eyan máa jẹ oúnjẹ ní tútù. Mi o lè jẹ oúnjẹ ní tútù láíláí. Iyẹn ò dáa. So mo ní ìkórìíra fún àwọn oúnjẹ yẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn níbi, torí kí n tó lè gbé iṣẹ́ yẹn fún àwọn ọ̀gá mi, mo gbọdọ̀ kọ gbogbo ẹ̀ kàlẹ̀, mo gbọdọ̀ mọ bí màá ṣe present ẹ̀ kàlẹ̀ fún àwọn ọ̀gá mi. So mo máa ń kọ ìròyìn dáadáa ní ibi iṣẹ́. Mo dẹ̀ gbọdọ̀ kọ headings, mo gbodo kọ èyí tó máa lọ́rí, mo máa kọ èyí tó máa jẹ́ ti taarin, mo dẹ̀ máa kọ èyí tó máa jẹ́ conclusion part, èyí tí mo, tí mo ti dààmú lori gbogbo ẹ̀ sìn tó ko le jẹ́. So mo gbọdọ̀ kọ gbogbo ẹ̀, mo gbọdọ̀ mú point, mo gbọdọ̀ mú eri nínú gbogbo àwọn nǹkan tí mo máa ń kọ, kó lè bá ní meaning, kó lè bá jẹ́ nǹkan gidi ní iwájú wọn. So mo máa ń kọ, mo dẹ̀ máa ń fara balẹ̀ torí mo máa kókó ṣe research, màá lọ ṣe ìwádìí dáadáa, màá lọ ṣe research dáadáa, mo máa fi ontè tè wá ní pẹ̀tọ́. Mo fẹ́, mo fẹ́ gbé fún wọn pé kí wọ́n bá mi yẹ̀ ó, or kan bá mi approve ẹ̀, kan bá mi fi ọwọ́ sí, so mo máa ń kọ ìròyìn dáadáa. Then ó ń jẹ́, ó ń jẹ́ kí èmi náà máa ronú jinlẹ̀ lórí nǹkan, ó máa ń fún mi ní, àwọn ideas tuntun, àwọn nǹkan tuntun tuntun tí mo fẹ́ lè ṣe bí n bà ti ń kọ ìròyìn. Ó máa ń fún mi ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mi n mọ̀ torí ibi bẹ́ẹ̀ náà ni màá ti mọ àwọn nǹkan mi tí mi n mọ̀ tí màá ní mo fẹ́ add sí nǹkan tí mo fe jẹ́. So mo máa ń kọ ìròyìn dáadáa ní ibi iṣẹ́, ó dẹ̀ máa ń jẹ́ kí èmi náà wà competitive pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tá jọ wà ní ibi iṣẹ́, àwọn ará iṣẹ́, ó máa ń jẹ́ kí n wà competitive pẹ̀lú wọn.

Bẹ́ẹ̀ni, wọ́n ní ìṣe kékeré ló mú orí yá. Mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi lówó torí tí wọ́n bá ṣe nǹkan tó mú inú mi dùn, màá fún wọn ní owó. And then, tó bá sì ti n di pé à ń lọ fún ọdún àbí anything tó bá tì tó jọ mọ́ àjọyọ̀, mo máa ń fún wọn ní owó torí àwọn náà ó ní àwọn fẹ́ ra aṣọ, àwọn fẹ́ ra nǹkan so mo máa ń fún wọn ní owó àlékún. Ìgbà mìíràn tó ṣe pé ẹlòmíràn ní yóò ṣe nǹkan tí ó mú inú mi dùn, or tó bá ní ohun bere torí ni ó ṣe torí iṣẹ́ tí ọ́ n ṣe tó bá dùn, mo màá n fún wọn ní owó àfikún dáadáa torí ínú wọn le baá dùn. Kí àwọn náà lè bá ma bá mi ṣiṣẹ́ kan lè bá mọ pé eyàǹ gidi náà ni ọ̀gá títi àwọn, ṣo mo máa ń fi owó kún owó iṣẹ́ wọn. And then, mo máa tún yìn wọn, mo máa ń fún wọn ní ọ̀rọ̀ ìgbéga sí inú ẹnu wọn pé àwọn náà lè dé ibi ibẹ̀, kò sí ẹni tí ó lè dé ibí bái. So ijọ́ tí wọ́n bá mú inú mi dùn, mo máa ń fún won. Ẹlòmíi lè ṣe nǹkan kékeré fún mi ní ìsìyin, ki n fi kún owó wọn. So mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún nígbà mi ní ìparí oṣù, mo màá n fún wọn ní owó àfikún inú wọn de má dẹ́ ń dùn. Ànd then màá ṣe àdúrà fún àwọn náà onikálúku jo n gbé ní irorun. So mo máa ń fowó kún àwọn owó nǹkan tí wọ́n bá ṣe, mo máa ń fowó kún owó òṣìṣẹ́ mi dáadáa.